Kí ni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kí ni, kí ni o máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Ǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, òun ni pé kó ṣìṣẹ́ yẹn kó jẹ́ èèyàn tí ò kí ń ṣọ̀lẹ. Kó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ṣetán láti lè ṣe iṣẹ́. Kó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ṣetán láti lè, láti lè, láti lè rí ìdojúkọ, ìdojúkọ. Kó jẹ́ èèyàn tó jẹ́ pé ó ní, máa ní ìpamọ́ra tí ò dẹ̀ kí ń ṣọ̀lẹ, tí ò kí ń ṣe ìmẹ́lẹ́. Kó ń ṣọ̀lẹ kó ń ṣe ìmẹ́lẹ́. Òṣìṣẹ́ tó jẹ́ pé kì ń pẹ́ dé ibi iṣẹ́. Òṣìṣẹ́ tó jẹ́ pé kò kí ń rí iṣẹ́ sá. Ǹti máa ń wà nínú àwọn òṣìṣẹ́ tuntun nìyẹn.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn lálàáfíà o, mi ò n fa wàhálà o. Mi ò kí ń ṣe oni wàhálà eeyàn. Mo máa ń rìn lálàáfíà ṣùgbọ́n kí eeyàn má tọ́ mi. Jẹ́jẹ́ ara mi ni mo máa ń lọ. Ẹni tó bá tọ́ mi ó máa rí wàhálà. Ṣùgbọ́n tó o bá ti tọ́ mi, èmi nì ó ní tọ́ ẹ. Mi ò ní dé tọ́ ẹ. Jẹ́jẹ́ ni mo máa ń rìn. Mo sì máa ń fẹ́ràn kí n ma wà níbi tí àwọn èèyàn tí lń tinu àwọn èèyàn tí máa ń dùn, ti áwọn èèyàn tí máa ń dun inu, ti awọn èèyàn tí máa ń rẹ́rìn. Mo máa ń fẹ́ràn e kí n maa wà láárín àwọn èèyàn to je pẹ́ ó máa ń tì tinu wọn tó jẹ pé ìdùnnú ni tí ò sì ijà. Mo máa ń rìn ní àlàáfíà.

Kí ni àwọn èrò, èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Ẹ̀rọ rere náà ni mo ní fún iṣẹ́ ọjọ́ iwájú, èrò rere. Iṣẹ́ ọjọ́ iwájú sì ré kò jẹ́ iṣẹ́ tó jẹ pe ó máa sàn ju iṣẹ́ eyì tí mo ti ń ṣe lọ láti ẹ̀yìn wá. Iṣẹ́ tó jẹ́ pé yóò mú owó wọlé fún mi ju iṣẹ́ eyì tí mò ń ṣe lọ́wọ́ àbí ti mò ń ṣe láti ẹ̀yìn wá. Iṣẹ́ tó jẹ́ pé yóò ní ìfọ̀kànbalẹ̀, iṣẹ́ tó jẹ́ pé kì n ṣe ojoojúmọ́, ọjọ́ ayé ni màá fi máa ṣiṣẹ́. Iṣẹ́ tó jẹ pé ó máa wúni lórí, tó máa tó máa ní ìwúrí. Irọ iṣẹ́ tí mo fẹ́ nìyẹn. Iṣẹ́ ìrú iṣe ọjọ́ iwájú tí mo fẹ́ òun nìyẹn.

Ṣé o má n ṣiṣẹ́ ju wákàtí lọ? Mo ma n ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa níbi iṣẹ́ wa yí ò. Mo ma n ṣiṣẹ́ ju wákàtí lọ. Igbami wà tó jẹ́ pé àsikọ̀ igbà tó bá yẹ kí a parí iṣẹ́ lójọ́, a sì máa wà níbi tí a ti n ṣiṣẹ́ lọ́wọ́. Igbami wákàtí kan lé lé ìṣe wa, igbami wákàtí méjì, ìgbà mí wákàtí mẹ́ta. Bí o bá ṣe pẹ́ wá sí kò sì sí pé wọ́n fún wa lówó ó pé a pẹ́, wípé a lo wákàtí lé níbi iṣẹ́. Ó ma n ṣẹlẹ̀ sí mi dáadáa níbi iṣẹ́ tí mò n ṣe. Mo ma n lo wákàtí lé. Mo ma n ṣiṣẹ́ ju wákàtí lọ.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ràn lò ìgbè, ẹ̀rọ ìlò, ẹ̀rọ ìgbésókè, à, kódà níbi ibi iṣẹ́ wa, níbi ilé ibi iṣẹ́ wa, a ní ẹ̀rọ ìgbésókè. A ní ẹ̀rọ ìgbésókè torí ilé, ilé yí, ibi tí ibi iṣẹ́ wa wà, ta gbà fún mi ṣe ibi tó ga ni. Tó ga tó dẹ̀ jẹ́ pé tí ẹ̀yàn bá fẹ́ fi ẹsẹ̀ rìn lóké, hhen, wàá lá lè dé bá onìtàn hun. Nítorí náà ẹ̀rọ ìgbésókè la máa ń lò níbi iṣẹ́ wa ń bí, ẹ̀rọ ìgbésókè la máa ń lò. Mo sì fẹ́ràn láti máa lò torí ó máa ń mú kí àti lọ sókè kó rọrùn fún èèyàn.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàra? Mo máa ń ní, mo máa ń ní ìgbáradì. Màá ti múra sílẹ̀, màá ti ṣe ìgbáradì. Àwọn nǹkan tí mo fẹ́ sọ, àwọn nǹkan tó bá nílò tó yẹ kí ń kọ kalẹ̀, màá ti kọ kalẹ̀, tí mo fẹ́ sọ nínú ìpàdé yẹn. Màá ti kọ kalẹ̀, màá ti, màá ti ṣe, ìgbáradì fúnraà mi. Màá ti ṣe ìgbáradì fún raà mi kó tó di àsìkò náà, kó tó di npé ìpàdé bẹ̀rẹ̀. Tí ìpàdé bá sì ti bẹ̀rẹ̀, gbogbo ohun tí mo bá ti kọ sílẹ̀, tí mo bá ti ṣe ní ìgbáradì tẹ́lẹ̀, òun náà ni mo máa mú wá sí àmúṣẹ. Màá sì ṣe.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Kò ṣòro fún mi láti pàrọ̀ ọkàn, kò ṣòro fún mi láti, bí mo bá ní nnkan lọ́kàn tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀. Boya ti ń bá kọ̀ ní ìdójú kankan tí mo ropé kíni, kíni, kìí ṣe ní ṣuuru, màá pàrọ̀ ọkàn mi, màá pàrọ̀ ọkàn mi. Tó bá sì jẹ́ kó pé bí i pé inú ń bí mi lọ́wọ́, tó jẹ́ pé mo fẹ́ ṣe nǹkan tí ò da, à íyẹn mo máa ní pàrọ̀ ọkàn dáadáa lórí yẹn. Tí mo bá ti ní ṣuuru, tí mo farabalẹ̀, màá wo pé àh kín ni májẹ̀ n ṣe? Màá dẹ̀ ní pàrọ̀ ọkàn, mi ò dẹ̀ ní ṣé. Mo máa ní ipàrọ̀ ọkàn dáadáa.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Sé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ehn, mo máa ń di. Mo máa lọ sọ́jà, tí n bá lọ sọ́jà ohun tí n bá rà mo máa dì í sínú àpò, màá sì gbé e sínú ọkọ̀. Ọkọ̀ tí ó gbé mi wálé tàbí ọkọ̀ tí ó gbé mi lọ sí ibi tí mò ń lọ. Hmm, mo máa ń di, mo máa ń di ọjà àbọ̀. Láti ọjà, láti mo máa ń di ọjà àbọ̀ ǹkan tí n bá rà lọ́jà, mo máa ń dì bọ̀, màá sì gbé e sínú ọkọ̀. Ọkọ̀ náà ni ó sì bá mi gbé wálé.

Ṣé o ti fún ni, ṣe o ti fúnni ní, ṣe o ti fúnni lẹ́jẹ̀rí? Ṣé o ti fúnni lẹ́jẹ̀rí? Hmhmm mi ò fún yàn lẹ́jẹ̀rí. Ẹ̀, mi ò tíì fún yàn lẹ́jẹ̀rí. Mi ò tíì fún yàn lẹ́jẹ̀rí. Ó ti lè jẹ́ pé mo ní lérongbà pé lẹ́ẹ̀kọ̀kan fún àwọn tó bá, fún àwọn tó bá nílò ẹ̀. Ẹ̀, màá kọ̀, mo ti ni lọ́kàn pé màá lọ sí ètò, ibi tí wọ́n ti máa ń ṣe ètò ìfúnilẹ́jẹ̀. Màá lọ fún àwọn ènìyàn lẹ́jẹ̀. Fún àwọn ènìyàn to jẹ pé wọ́n nílò ẹ̀. Ẹ̀, mo ní lọ́kàn láti ṣe ṣùgbọ́n mi ò tíì fúnni lẹ́jẹ̀rí.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣiríṣi nǹkan ni mo máa ń jẹ l'òwúrọ̀. Mi ò lóúnjẹ pàtó tí mo lè sọ pé òun mo máa ń jẹ l'òwúrọ̀. Mo lè mú ògì, mo lè jẹ ìrẹsì, mo lè jẹ ẹwà, mo lè jẹ iṣu. Ṣùgbọ́n oúnjẹ tó mọ̀ mi lára ki n màá jẹ ní òwúrọ̀, òun ni ìrẹsì, tàbí iṣu, tàbí ògì. Ìkan nínú oúnjẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣùgbọ́n wípé wípé boya oúnjẹ kan wà tí mi ò lè jẹ l'òwúrọ̀, kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Kódà tó bá jẹ́ ẹ̀bà, tó bá jẹ́ amàálà ló wà, tó bá jẹ́ oun to je pe oun tó wà ni yen màá jẹ. Ṣùgbọ́n oúnjẹ tó mọ̀ mi lára tí màá ń jẹ l'òwúrọ̀, òun ni ìrẹsì tàbí iṣu tàbí ògì. Ehen, ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹ̀n.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó ṣe dáadáa. Bo ti e jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà lórí ẹ̀. Ẹ̀rọ kọ̀ǹpútà wà nbẹ̀, ẹ́ ìké tí mo fi ń mu omi wà níbẹ̀ ó tan ó sì mọ́. Tábìlì iṣẹ́ mi ó sì mọ́. Kò sí pé bóyá àwọn fáìlì kan, fáìlì ò sí níbí. Mi ò fi fáìlì síbí. Lẹ́yìn ẹ̀rọ kọ̀ǹpútà tí mo fi ń ṣiṣẹ́ àti ìké tí mo fi ń mu omi, ó tan. Ohun tó wà lórí tábìlì iṣẹ́ mi nu.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò mélòó ni o máa ń lọ sùn? Nko sí rí àkókò tí mi ò le sùn. Láti kaṣá ni láti bí aago mẹ́sàn-án sí aago méjìlá, láàárín aago mẹ́sàn-án sí aago méjìlá. Ìgbá mi sì máa wà tí óorun bá tètè kun mí bí i aago mẹ́jọ àbọ̀, màá lọ sùn. Ṣùgbọ́n láti aago mẹ́sàn-án sí aago méjìlá láàárín ẹ, láàárín aago mẹ́sàn-án sí aago méjìlá, mo máa sun ò le jẹ́ aago mẹ́wàá, ò le jẹ́ aago mọ́kànlá, ò le jẹ́ aago mẹ́sàn-án, ò le jẹ́ aago méjìlá. Iyen tí ó bá dín iṣẹ́ tí mò ń ṣe lọ tán, kó máa ń gbàsì to lè gbàsìkò mi títí di bí i aago méjìlá, a tó bí i aago méjìlá kí ó tó ṣùgbọ́n tí ń bá ní nnkan kan tí mò ń ṣe bí i aago mẹ́sàn-án, mo ti lọ sùn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Hmm, mo máa ń mu coffee lẹ́ẹ̀kọ̀kan. Bó ti lè jẹ́ pé kò mọ̀ mi lára, ṣùgbọ́n mo máa ń mú lẹ́ẹ̀koọ̀kan. Eekookan pàápàá jùlọ nínú àsìkò òtútù báyìí. Nínú àsìkò òtútù tó jẹ́ pé òtútù máa ń mú lọ́wọ́ àárọ̀ àbí lọ́wọ́ ìdajì. Ẹ̀h, mo máa ń mú, mo máa ń mú kí ènìyàn fi le. Ka ara fi lè jí pépé. Mo máa ń mú ṣùgbọ́n kì í ṣe pé gbogbo ìgbà mo máa ń mú, kò mọ̀ mi lára kí n máa mu coffee gbogbo ìgbà bí àwọn kan. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń mú.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Èmi máa ń ka àdéhùn sí o. Torí tí èèyàn bá ṣàdéhùn, dandan ni kó mú àdéhùn ṣẹ. N tí èèyàn bá ti mọ̀ pé ò ní lágbára láti ṣe ní àdéhùn, kí èèyàn máa ma ṣe àdéhùn iru ẹ̀. Torí kò da, kò da kí èèyàn ṣàdéhùn, kí èèyàn máa ma àdéhùn ẹ̀ ṣẹ. Nítorí náà èmi máa ń ka àdéhùn dáadáa. Mo máa ń ka sí mí o ni fi àdéhùn ṣeré. Tí mo bá ti ba yàn ládehun pé ago mẹ́sàn án, ẹ já pàdé mbi báí. Ago mẹ́sàn án náà ni ago mẹ́sàn án mi. Ago mẹ́sàn án náà ni ago mẹ́sàn án. Mi o n fi àdéhùn, mi ò fi n ṣeré. Torí kò da kí èèyàn ma, kí èèyàn máa ma mú àdéhùn ṣẹ. Kò da, kò dára tó.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kàn? Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kàn? Mo máa ń ṣe, ebi kẹ̀eyàn ronú piwàdà ló ń jẹ bẹ́ẹ̀. Kí ẹ̀yàn ronú pé wà dà. Kí ẹ̀eyàn ní ìrònú piwàdà. Òun ni ìsọdọ̀tun ọ̀kàn. Ó de dà lọ́pọ̀lọ́pọ̀ tí ẹ̀eyàn bá ń wúwa tí ò da, ó máa ń da kí ẹ̀eyàn ní ìsọdọ̀tun ọ̀kàn, ó máa ń da gan. Torí yóò mú kí èèyàn gbé ìgbé ayé tó jẹ́ wipé tí ò ní wàhálà, ìgbé ayé tí ò ní wàhálà. Ó dà gan kí eẹ̀yàn ní ìsọdọ̀tun ọ̀kàn. Mo ní mo máa ń ṣe, mo máa ń ṣe dáadáa.

Àwọ̀, àwọ̀, àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jù o. Ṣé lè jẹ́ pé ìyàwó mi pupa? Èmi náà ṣìre, mi ò pupa jù, mi ò dúdú jù. Ṣùgbọ́n àwọ̀, àwọ̀ tí ò pupa jù, tí ò dúdú jù, ẹhẹn, táwọn elé olóyìnbo máa ń pè ní chocolate òun mo fẹ́ràn jù, òun mo fẹ́ràn jù. Kí n ṣe pé mi ò fẹ́ràn àwọ̀ pupa náà, mo fẹ́ràn àwọ̀ pupa. Àwọ̀ pupa mo fẹ́ràn, ṣùgbọ́n àwọ̀ chocolate òun mo fẹ́ràn jù. Àwọ̀ kí èèyàn má dúdú jù, kò sì máa pupa jù, òun mo fẹ́ràn jù.

Ṣé o ní gíláàsì oòrùn? Gíláàsì oòrùn. Mo ní gíláàsì oòrùn. Òún máa ń dà kí èèyàn máa lò ó ní rásì kò tọ́ ẹ pé oòrùn máa ń mú. Nítorí náà mo ní gíláàsì oòrùn. Mo ní, mo ní gíláàsì oòrùn. Mo ní gíláàsì oòrùn. Mo ní, kò pẹ́ tí mo ra gan. Kò pẹ́ tí mo rà. Nigbàtẹ́ pé iṣẹ́ wa, iṣẹ́ tẹ́ pé iṣẹ́ inú oòrùn ni. Oòrùn sì máa ń pà yàn, o máa ń pà yàn lára. O máa ń pà yàn lára. Mo ní gíláàsì oòrùn.

Iru foonu alagbeeka wo ni o n lo? Iro foonu alagbeeka wo ni o n lo? Eh, Android phone ni foonu ti mo n lo. Android phone, oruko re de ni Realme. Realme C63. Oun ni mo n lo. Foonu yen o si da foonu to je pe to ba jabọ bayi bole ko tun tun mu ni. Kii se foonu yin radarada. O si da, o ni n tia n pe ni storage 228 gig, eight gig RAM. Foonu to dara gidi ni. Foonu to dara gidi ni. Realme C63.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Mi ò jẹ́ ẹ̀eyàn kan tí ó lóhùn kẹ́lẹ́. Ẹ̀eyàn tó jẹ́ wipé tó bá ń sọ̀rọ̀, ohùn ẹ máa ń lọ sókè. Òun ni mo jẹ́. Nítorí náà mi ò lè sọ pé bí à mó máa ń kọrin kẹ́lẹ́. Mi ò lè sọ pé boya mó máa ń kọrin kẹ́le tí n bá ma kọrin, ohùn mi má ń jágere ni. Ohùn mi máa ń lọ sókè, ó má ń jágere. Torí náà, mi ò kí ń kọrin kẹ́lẹ́. Tí n bá kọrin, ohùn mi máa ń lọ sókè.

Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Nígbà wo ni o kẹ́yìn kọ ǹkan tuntun ní ibi iṣẹ́? Àh! Ehn. OK. Nígbà wo ni o, ni o kẹ́yìn kọ ǹkan tuntun níbi iṣẹ́? Àh, ó ti ṣe díẹ̀. Ó ti ṣe díẹ̀, tí a bá máa wò nsin yiò ti máa lọ bóyá bí oṣù bí i oṣù kan s'oṣù méjì tí mo ti kẹ́yìn kọ ǹkan tuntun. Ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n mo ní nínú ìmọ̀ rìn, ìmọ̀, nínú, nínú, nínú ìmọ̀ mi pé tó bá ya, bó ya títí ọ̀sẹ̀ tó ń bọ̀, mo máa tún gbìyànjú àti kọ ǹkan tuntun. Hmm. Ó láwọn, torí ó láwọn ǹkan tí mo fẹ́ kọ tí mo fẹ́ mọ̀, tí mo fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀. Mo sì máa kọ láìpẹ́ láì jìnnà.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Báwo ni mo, o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ rí, àdéhùn o jẹ́ ohun pàtàkì. N tí ẹ̀yàn bá mọ̀ pé èèyàn lè ṣe, kí ẹ̀yàn má ṣe àdéhùn ẹ̀. N tí ẹ̀yàn bá mọ̀ pé èèyàn lè ṣe, kí ẹ̀yàn má ṣe àdéhùn ẹ̀. Nítorí náà, n tí n bá mọ̀ pé mo bá lè ṣe, tí mo ní í lọ́wọ́, tí mo ní í nípá láti lè ṣe, òun ni mo máa ń ṣàdéhùn ẹ̀. O sì máa ń ran ọrùn fún mi láti rántí. Ó máa ń rorùn fún mi láti rántí àdéhùn mi. Nítorí pé n tí mo máa ń ṣe ní àdéhùn, nǹkan tí mo mọ̀ pé ó rorun fún mi láti lè ṣe, òun ni mo máa ń ṣe ní àdéhùn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Mo ti máa n ní i ní ọkàn pe ké ṣe gbogbo ìgbà naa ni iṣẹ́ maa n rọrùn láti ṣe. Nítorí náà tí ìgbà ìṣòro bá dé níbi iṣẹ́, mo máa ń dìde láti lè, mo máa ń fi ìgboyà, ìgboyà ni mo fi máa ń kojú rẹ̀. Mo máa ń fi ìgboyà mo fi máa ń kojú ìṣòro níbi iṣẹ́.

Kíni ó máa ń fún, kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àh! Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, mi ò n fẹ́ràn kí èèyàn máa ṣe ìmẹ́lẹ́ ní ibi iṣẹ́. Ó máa ń ta mi lára gan tí mo bá rí èèyàn tó bá ń ṣe ìmẹ́lẹ́ ní ibi iṣẹ́. Nì nkan tó yẹ kí èèyàn ṣe lẹ́ẹ̀kan tó wá, tó ń ṣe, tó ń ṣe sme sme tí ó, tí ó ja fáfá. Ó máa ń fún mi ní ìtara gan. Ó máa ń fún mi ní ìtara gan. Ó máa ń fún mi ní ìtara. Kíni mo tún lè sọ pé ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ná. Bóyá nkan tó bá yẹ ká ṣe lásìkò tí èèyàn ò bá ṣe, ó máa ń fún mi ní ìtara. Hmm. Ohun tó bá yẹ kí èèyàn ṣe ní àsìkò tí èèyàn ò bá ṣe, ó máa ń fún mi ní ìtara gan.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? N, tí má jí láàárọ̀ tí màá ti ṣetán tí mò ń lọ ibi iṣẹ́. Mo máa ń wọ ọkọ̀ ni. Ọkọ̀ mẹ́rin ni mo sì máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́ mi. Ọkọ̀ mẹ́rin tí máa ti jáde kúrò ní ilé mi tí mo bá dé ibi oríta tí màá ti wọ ọkọ̀, màá kọ́kọ́ gọ̀kadà, màá gùn dé oríta kan, tí màá tú ti dé oríta ẹ, màá tún wọ mọ, màá tún wọ kẹ̀kẹ́, tí màá ti wọ kẹ̀kẹ́, màá tún dé ibi kan náà, màá tún wọ kẹ̀kẹ́ tí màá tú ti dé bọ́lẹ̀ ní ibi kẹ̀kẹ́ ẹlẹ́kẹ́ji ti màá tún wọ̀ tí bàá tú ti dé ibi ẹlẹ́kẹta, ẹlẹ́kẹ́ji ti màá ti bọ́lẹ̀, màá tún wọ kẹ̀kẹ́ kí n tó ṣẹ̀ wá dé ibi iṣẹ́. Nítorí náà ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ibi, ibi ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́ mi.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? À, tó bá ti di ago méje, ago méje sí ago mẹ́jọ, òní mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ìgbà míi sì máa ń wà tó jẹ́ pé oúnjẹ alẹ́ máa ń pẹ́ mi kí n tó jẹ, tó ẹkún mi le jẹ lágo mẹ́sàn-án, ìgbà míi ago mẹ́wàá. Ṣùgbọ́n láàrín ago méje títí dé ago mẹ́wàá, mo ti máa ń jẹ oúnjẹ alẹ́. Ẹ, oúnjẹ tó bá ti kọjá iye àkókò yẹn, mi ò ní le, mi ò lè jẹ ẹ, iyoku tun di ọjọ́ kejì. Ṣùgbọ́n láàrín ago mẹ́, mẹ́, méje ìrọ̀lẹ́ títí dé ago mẹ́wàá alẹ́, òun ni mo máa ń jẹun, oúnjẹ alẹ́.

Báwo ni o ṣe máà ń dáàbòbo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Báwo ni o ṣe máà ń dáàbòbo ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ah! N tó bá ti jẹ́ ìkọ̀kọ̀ gẹ́gẹ́ bí a ti ṣe pé, ǹkan ikoko kì í ṣe ǹkan tó jẹ pé èèyàn máa ń gbé síta gbangba. Torí tí èèyàn bá ti gbé lọ sí orí Íńtánẹ́ẹ̀tì, èèyàn ti gbé síta gbangba fún àwọn aráyé láti lè rí. Nítorí náà, ohun tó bá ti jẹ́ ǹkan kankan tí mi ò fẹ́ kí ẹ̀dà kan rí àbí mi fẹ́ kí àwọn èèyàn kan tọ̀, àwọn èèyàn tó pọ̀ kórí, mi ò kín gbé sórí Íńtánẹ́ẹ̀tì. Mi ò ń gbé sórí. Ohun tin bá fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí, ni ǹkan mo máa ń gbé sí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tó bá ti jẹ́ ohun ikoko, mi ò ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Tó bá jẹ́ pé ohun n tí mo mọ̀ pé mo sì ní agbára láti lè ṣe, màá ṣe é. Ṣùgbọ́n tó bá jẹ́ pé iṣẹ́ yẹn pọ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé mi ò ní okún púpọ̀ láti lè ṣe iṣẹ́ náà, màá pàrọ̀ ọkàn. Màá pàrọ̀ ọkàn pé màá máa ṣe é lọ́jọ́ mi. Tó bá jẹ́ nǹkan tí mo bá ní a ní lágbára to je pé mo sì ní agbára a tí lè ṣe é, màá ṣe é. Ṣùgbọ́n tí n ba fi le lágbára a tí lè ṣe ẹ́ mọ́ tó jẹ́ pé tọ dẹ̀ sí iṣẹ́ dẹ̀ sì wà n lẹ́, mo máa pàrọ̀ ọkàn, màá sọ di ọjọ́ mi. Kii nǹkan ti--tó kì í ṣe nǹkan tó le fún mi láti lè ṣe kì í ṣe nǹkan tó le fún mi láti lè ṣe. Tí iṣẹ́ bá ti pọ̀ ju agbára lọ, màá pàrọ̀ ọkàn mi, màá dè sọ di ọjọ́ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin iyàrá ọkọ̀? Òfin iyàrá ọkọ̀. Ehn, tí n bá wà nínú ọkọ̀, tó bá jẹ́ pé òfin ni wípé àwọn òfin tó wà nínú ọkọ̀ bóyá tí eeyan bá jẹ́ kí ẹ̀ má jù nǹkan sílẹ̀, màá tẹ̀lé. Àbí bóyá te bá wà nínú ọkọ̀, kí ẹ má pariwo, mo máa tẹ̀lé, mi ni pariwo. Gbogbo òfin tó bá ti fi sílẹ̀ nínú ọkọ̀, tó bá ti jẹ́ òfin tó je pé tó bá mi lára mu, dandan ni kí n tẹ̀lé. Ehn, bóyá láàárín àwọn èèyàn, tó ṣe kí ni, ògbùdò wúkọ́ jù, tí kò bá gbú ẹ gàn, ko fin nkan sẹnu, ko bo ẹnu, ko tó wúkọ́. Dandan ni màá ṣe.

Ṣé wọn máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò, kódà mo ti ṣe ìpè fídíò láàárọ̀ yìí. Mo ti ṣe ìpè fídíò láàárọ̀ yìí, láàárọ̀ yìí. Èmi àti èèyàn kan tí jọ sọ̀rọ̀, ta jọ pẹ́ra wa, ta ṣe ìpè fídíò. Aàn, mo máa ń ṣe dáadáa. Kódà mo fẹ́ràn kí n máa ṣe ìpè fídíò ju kí n kan máa pè lásán lọ. Mo máa ń fẹ́ràn rẹ̀. Èmi fẹ́ràn rẹ̀ kí n máa ṣe ìpè fídíò. Nítorí náà mo máa ń ṣe, mo máa ń ṣe dáadáa. Lá gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ sọ, mo ti ṣe kan láàárọ̀ yìí. Hmm.

Ṣe o mọ bi a ti ń tún àwọn nkan ṣe? À, iṣẹ tí mò ń ṣe náà nìyẹn. Iṣẹ ki má tún nkan ṣe, òun ni iṣẹ tí mo yàn láàyò. Iṣẹ ki má tún nkan ṣe, òun ni iṣẹ tí mo yàn láàyò. Ehn, iṣẹ ki má tún nkan ṣe, òun ni iṣẹ tí mo yàn láàyò. So mo máa n tún nkan ṣe, mo fẹ́ràn kí n má tún nkan ṣe. Àti kékeré mi wá ni mo ti fẹ́ràn kí n má tún nkan ṣe. Bo se gẹnẹrétọ̀, mo máa tún gẹnẹrétọ̀ ṣe. Bo se fóònù, mo máa tún fóònù ṣe. Mo mọ bi a ti ń tún nkan ṣe.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Ẹ̀rọ, okay àwọn tan máa ń ṣètò lórí ẹ̀rọ ayélukára àbí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ni, à, mi ò ní àrídájú bóyá mo ti bèrè ìrànlọ́wọ́ rí. Mi ò rí ní àkókò, kò sáà rí dájú pé mo ti bèrè ìrànwọ́ rí lọ́wọ́ olùṣètò ẹ̀rọ, kò sáà rí dájú, mi ò le rántí.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo máa ń fẹ́ràn kí n máa wọ shirt àti jeans. Mo maa fẹ́ràn kí n wọ shirt àti jeans tàbí kí n wọ eeh ṣòkòtò pempe. Kí n wọ ṣòkòtò pempe tàbí kí n wọ ṣòkòtò tí máa ń ràn. Ee ẹwù àti ṣòkòtò tí máa ń ràn. Mo fẹ́ràn rẹ̀ to je pé kò fi ní-- tí ó fi lè jẹ́ kí n le máa rìn dáadáa. Irú aṣọ tí mo fẹ́ràn kí n máa wọ̀ niyen.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn. Èmi ò ní ẹ̀bùn kan pàtó tí mo lè ní mo fẹ́ràn kí n máa fún àwọn, tí n bá fẹ́ fún eeyan lẹ́bùn, ó máa ní ntí ẹni yẹn ń ṣe, òun ló máa le sọ irú ẹ̀bùn tí mo fẹ́ fún ẹni yẹn. Ní tẹ́ẹ́ ní ẹni tí mo fẹ́ fún lẹ́bùn tó bá ń ṣe gẹ́gẹ́ bí àṣeyọrí àbí gẹ́gẹ́ bí ẹeyan kan tó ń ṣe àjọyọ̀ tí mo wá fẹ́ fún un ní ẹ̀bùn, òun ló máa sọ irú ẹ̀bùn tí màá fún iru ẹni bẹ́ẹ̀. Èmi ò ní ẹ̀bùn pàtó, mo lè fún yàn lẹ́bùn wine, mo lè fún yàn lẹ́bùn ẹ̀bùn ewé, ẹ̀bùn flower, mo lè fún oríṣiríṣi ẹ̀bùn mo lè fún yàn. Ṣùgbọ́n n tí ẹni bá ń ṣe òhun ni ó sè, ni yóò sọ irú ẹ̀bùn tí mo máa, tí mo máa fún iru ẹni bẹ́ẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ìṣẹ́gun ọdẹ. Mi ò mọ ìtumọ̀ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀ o. Mi ò mọ ǹkan, mi ò mọ ìtumọ̀ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Nítorí náà mi ò lè sọ pé bóyá ìgbà báyìí ní mo kẹ́yìn lọ àbí bóyá ó wù mí láti lọ. Ẹ̀hẹn, torí mi ro pé mo mọ ìtumọ̀ rẹ̀. Ìṣẹ́gun ọdẹ, mi ò rò pé mo mọ ìtumọ̀ rẹ̀

Ṣé o ti ṣìna rí? Hhm, mo ti ṣìna rí o nígbà mo wá kékeré tí mo ń wá ọ̀rẹ́ mi kan lọ. Mo sí ti, ó ti mú mi délé wọn rí o, ṣùgbọ́n mo jẹ́ ẹ̀yan kan tó jẹ́ wipé tí mi ò bá ti rí ibìkan lemẹ́ta bí ẹ̀mẹẹ̀rin, mi ò lọ jù ọ̀nà. Báyèn, mi ò lọ jù ọ̀nà. Ọjọ́ yẹn, ẹ̀kan péré ni èmi àti ẹ̀ jọ rìn tájọ de odọ̀ wọn. Mo sì, ó sì mú mi, òun ló sìn mi. Ìgbà tí mò ń padà náà, òun náà ló sìn mi padà. Ọwá di ọjọ́ tí mo wá ní kémi nìkan dàlo. Mo ṣìnà lọ́jọ́ yẹn, mo ní láti padà láti ṣẹ̀ pé kó wá mú mi níbi tí mo wà.

Ọjọ́ mélòó ni o ni fún ìsinmi ọdọọdún? Ọjọ́ mélòó ni o ní ìsinmi? Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? A, ok, ìsinmi ọdọọdún níbi iṣẹ́ mi tan máa ń fún mi. Ọ̀sẹ̀ mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́ta ni ibi iṣẹ́ máa ń fún wa fún ìsinmi ọdọọdún. Lẹ́yìn tó ọ̀sẹ̀ mẹ́ta bá ti pé, a tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. A tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ọ̀sẹ̀ mẹ́ta, òun ni a fi máa ń ní ìsinmi ọdọọdún. Lè mi fi máa ń ní ìsinmi ọdọọdún.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? A sá ni bí i wákàtí bí méjì sí mẹ́ta. Bí i wákàtí méjì sí mẹ́ta, òun ni mo máa ń wọ̀. Mi i òun jẹ́ kó pẹ́ jù lójú mi, nítorí tí ó bá ti pẹ́ jù lójú mi, ó máa jẹ́ kí ojú kó máa ro mí. Bí i wákàtí méjì sí mẹ́ta, òun ni fi máa ń wọ̀n lójoojúmọ́

Ṣé o fẹ́ran rìn òkè? Sé o fẹ́ran rìn òkè? A! Mi ò fẹ́ran kín máa rìn òkè o. Rìn òkè máa ń mú, o máa ń mu ẹ̀ṣẹ̀ ń ro yàn ni. Rìn òkè máa ń mu ẹ̀ṣẹ̀ ro yàn. Bá ti pọ̀jù, o máa mẹ̀ṣẹ̀ ń ro yàn. Ṣùgbọ́n ká máa rìn tó jẹpé a kan máa lọ salẹ̀ báyìí tá a máa dá free lọ. Ẹ̀hẹn! Ó pé kí èèyàn máa rìn, pé èèyàn ń gòkè. Ó máa ń mu ẹ̀ṣẹ̀ ń ro mi o. Ó máa ń mu ẹ̀ṣẹ̀ ń ro mí.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí, fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ah, hmm, mi ò ní léròǹgbà mi pé mo fẹ fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn bí mo ṣe wà yi. Mi ò tí ì ní léròǹgbà mi, ṣùgbọ́n táyé ẹ bá yọ, táyé ẹ bá gbà mí, ẹ, mo lè fẹ, mo lè fẹ sí ìlú mìíràn. Àwọn ìlú tó bá súnmọ́ tí ó ṣe ìlú tó jìnnà jù sí ibi tí mo wà, ẹ, mo lè fẹ síbẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́ ẹ, mi ò tí ì ní ní, mi ò tí ì léròǹgbà pé mo máa ṣe, mi ò tí ì ní lọ́kàn pé mo fẹ ṣe.

Ṣé o ní irùngbọ̀n? A! Mò ní irùngbọ̀n o. Mò ní irùngbọ̀n tí mo fi máa-- mò ní irùngbọ̀n. Ọmọ mi, wọ́n fẹ́ràn kí wọ́n máa fi irùngbọ̀n mi ṣeré torí náà mo dá irùngbọ̀n sí. Mò ní irùngbọ̀n ṣùgbọ́n kì í ṣe àwọn irùngbọ̀n tó jẹ́ pé ó máa ń pọ̀ gan o. Àwọn irùngbọ̀n tó, tó, tó ṣà dáa, tí ò ń ṣe irùngbọ̀n tó jẹ́ pé yíò kan pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tí ó pọ̀ pọ̀ òṣì rára. Mò ní irùngbọ̀n níwọ̀nba, hm, níwọ̀nba ọmọlúwàbí, ẹ, irùngbọ̀n ìwọ̀nba ọmọlúàbí, mo ní.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Sé o máa ń ṣe àtúnlo nǹkan? A! Mo máa ń ṣe àtúnlo nǹkan. Tobá jẹ́ nǹkan tó jẹ́ pé tí ò ṣe pé bí i o tí bàjẹ́, mo máa ń ṣe àtúnlo ẹ̀. Máa ṣe to bá jẹ́ tó bá sì dá, tí ò ṣe pé bóyá nǹkan tó ti, tó ti bàjẹ́, mo máa ṣe àtúnlo ẹ̀ now Mo máa ṣe àtúnlo ẹ̀ dáadáa.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Mo fẹ́ràn, mo máa ń fẹ́ràn àwọn ìpàdé orí fóònù. Mo fẹ́ràn ẹ̀, torí ó má ń, ó máa ń rọrùn, kò sí pé boya pé ẹń sáré káàkiri pé ẹ fẹ́ lọ pàdé ẹ fẹ̀ ṣe kí ni, ibi tó bá, tó bá ti rọrùn ni èèyàn kan rọrá jókòó sí ibi tó rọ̀ eeyan lọ́rùn. Èèyàn, kódà èèyàn lè wà lórí ìbùsùn èèyàn, kí ẹeyan dé má ṣe pàdé lórí fóòn. Mo, mo, mo máa ń ṣe é, mo sì fẹ́ràn ẹ̀. Mo fẹ́ràn ìpàdé orí fóònù. Mo fẹ́ràn ìpàdé orí fóònù.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? À, èmi máa ń jí ní kùtùkùtù o. Àà, ago mẹ́fà ìdajì, òun ni mo ti máa ń jí lówùrọ̀. Ìgbà ago mẹ́fà yẹn gan an, ó tú pẹ́ mi jí ni. Bí ago márùn-ún sí ago márùn-ún àbọ̀, òun ni mo máa ń jí lóòrùn ọ̀rọ̀ ojoojúmọ́. Nítorí pé mo gbọdọ̀ tètè jí kí ní ba tètè débí iṣẹ́. Tí bá jí, tí bá tètè jí náà, mi máa fi lè ráyè ṣe ohun tó yẹ kí n ṣe nínú ilé kó tó di pé mo jáde. Tí máa dẹ̀ ti fi lè tètè débí iṣẹ́ tí n ò fi ní pẹ́ débí iṣẹ́. Mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Ìgbà mi wà gan tó jẹ́ wípé tí ò kìn ṣe ọjọ́ iṣẹ́, tó ti mọ́ mi lára máa tètè jí láàrọ̀ torí pé ó ti mọ́ mi lára.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni eré, ehhh, òun ni bọ́ọ̀lù gbígbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù gbígbá gidi gan. Bọ́ọ̀lù gbígbá mo fẹ́ràn rẹ̀. Òun ni mo fẹ́ràn jù nínú eré ìdárayá, ehhh, bọ́ọ̀lù gbígbá.

Iru bàtà wo ni o máa ń wọ? À, bàtà tí mo máa ń wọ pé oríṣiríṣi, bàtà tí mo máa ń wọ ó pé oríṣi. Mo máa ń wọ slippers, mo máa ń wọ, eh, shoe, mo máa ń wọ boot, mo máa ń wọ palm. Oríṣiríṣi bàtà ni mo máa ń wọ. Eh, bí ibi tí n bá lọ bá ṣe ṣe síi náà ló máa jẹ́ kí mo mọ irú bàtà tí màá wọ.